Ìgbádùn mi pọ̀ gan torí pé mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti rí ayọ̀ nínú ohun kékeré àti ohun ńlá pẹ̀lú. Mo ma n rí ìtùnú àti ìdùnnú nínú ìwé kíkà, pàápàá jùlọ nígbàtí mo bá n ka ìwé tí ó kọ́ mi ní ọgbọ́n, ìgbésí ayé tàbí ìtàn ìlera ọkàn. Mo tún fẹ́ràn láti gbọ́ orin torí orin ń ràn mí lọ́wọ́ láti tú ìbànújẹ́ kúrò nínú ọkàn mi, ó sì ń fún mi ní agbára tuntun. Nígbà mi orin ìbílẹ̀ Yorùbá ń mú kí n rántí ìtàn, ìtàn wa àti ìṣe àṣà wa èyí sì ń mú mi lérò pé mo jẹ́ apá kan nínú ohun tí ó tóbi. Mo tún ma ń rí ìgbádùn nínú ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí ó ní ọgbọ́n tí wọ́n sì mọ̀ bí a ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú ìbáṣepọ̀ rere. Ìbànújẹ́ kì í pẹ́ nígbàtí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ tó da, torí pé ẹ̀rín àti ìjíròrò pẹ̀lú wọn ń mú ayọ̀ wá sí ayé mi. Ni àfikún sí, mo fẹ́ràn láti kọ́ ohun tuntun, ohun tí yóò jẹ́ kí n dára si lọ́jọ́ ọ̀la ju bí mo ti rí tẹ́lẹ̀ lọ.

Nígbà tí ìṣòro bá bá mi pàdé ní ibi iṣẹ́, mo máa ń kọ́kọ́ farabalẹ̀ kí n sì túbọ̀ ronú jinlẹ̀ lórí ìṣòro náà kí n lè lóye rẹ̀ dáadáa. Mi o raye je ki ibinu tabi ibanuje gba aye lokan mi, to ri pe, mo mo pe, ifokanbale ni koko si ipinu to da. Mo sì ń ṣe àyẹ̀wò ohun tí ó fa ìṣòro náà. Mo sì ń wo bí ó ṣe kan iṣẹ́ tí mò ń ṣe àti àfojúsùn ilé iṣẹ́. Lẹ́yìn èyí, mo máa ń wá àwọn ojútùú pẹ̀lú ọgbọ́n àti ìmúra sílẹ̀. Mo gbà pé ìbánisọ̀rọ̀ kedere pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ àti àwọn olórí jẹ́ ohun pàtàkì gan an. Nítorí náà, mo máa ń sọ èrò mi ní ìbáṣepọ̀, mo sì tún tẹ́tí sí ìmọ̀ràn àwọn mi. Nípa bẹ́ẹ̀, a lè ṣiṣẹ́ pọ̀ láti rí ojútùú tó péye tí yóò jẹ́ ànfààní fún gbogbo wa. Nígbà tí ìṣòro bá jẹ́ ti ìbáṣepọ̀ láàárín àwọn ènìyàn, mo máa ń lo ìfaradà àti ìtẹ́lọ́rùn láti mú àlàáfíà wá. Kí iṣẹ́ má bàjẹ́, mo tún ka gbogbo ìṣòro sí ànfààní láti kọ́ ẹ̀kọ́ tuntun torí pé gbogbo ìrírí mú mi dàgbà sí i nínú iṣẹ́ àti nínú ìgbésí ayé.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń péja. Ejẹ́ kí n se àlàayé rẹ̀ ní kíkún. Péja jẹ́ iṣẹ́ tí a fi ń mú ẹja láti inú omi, bóya ní odò adágún tàbí òkun. Láti bẹ̀rẹ̀ péja, a gbọ́dọ̀ kọ́kọ́ pèsè irinṣẹ́ tó yẹ bí àwọn ìpéja, ọ̀pá ìpéja, ìka tàbí ìdè. Ìdè náà lè jẹ́ kọ́kọ́rọ́, ẹran kékeré tàbí oúnjẹ kan tí ẹja fẹ́ràn torí pé ìdè ni a fi ń fa ẹja wá. Nígbà tí a bá dé tí omi, a gbọ́dọ̀ fa abálẹ̀ gan ka má ṣe pariwo torí pé ẹja kì í fẹ́ ariwo. A máa ń ju àwọ̀n tàbí ìka sínú omi tàbí a fi ọ̀pá péja rọra sọ ìdè sínú omi. A ó sì dúró dé ìgbà tí ẹja bá jẹ ìdè. Nígbà tí a bá rí irin omi tàbí ìfa ẹja, a gbọ́dọ̀ fà á jáde pẹ̀lú ìfaradà kí ó má bá sálọ. Péja kì í ṣe agbára nìkan, ó tún jẹ́ iṣẹ́ ìfaradà, ìmúlò ọgbọ́n àti ìmọ̀ àyíká. Ẹni tí ó bá fẹ́ péja dáadáa gbọ́dọ̀ mọ àkókò tí ẹja máa ń jáde, irú omi tí wọ́n fẹ́ràn àti ibi tí wọ́n sábà máa ń wà.

Ìrántì ìgbà ọmọdé tí mo rántí jùlọ ni àkókò tí mo máa ń lọ pẹ̀lú ìdílé mi nílé. Nígbà yẹn, ayé rọrùn gan an, kò sí ìbànújẹ́ púpọ̀, gbogbo ohun sì kún fún ayọ̀. Mo rántí bí a ṣe máa ń jókòó pọ̀ ní ìrọ̀lẹ́, ká máa sọ̀rọ̀, ká sì rẹ́rìn-ín tàbí ká gbọ́ ìtàn láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n si ti wọ́n máa ń kún fún ẹ̀kọ́ àti ọgbọ́n ayé. Mo tún rántí ìgbà tí mo máa ń ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ìta ilé, ká máa sáré, ká ṣeré bọ́ọ̀lù tàbí ká dá eré bí ìbílẹ̀ bí ayọ̀, tẹ́ń-tẹn àti sùwé. A kì í ronú púpọ̀ nípa ọ̀la nígbà yẹn, ohun tí a fẹ́ ni ayọ̀ àti eré. Ìgbà tí ojú bá ń rọ̀, ká sì máa ṣeré nínú omi tàbí erúkú. Gbogbo rẹ̀ ń dàbí ayé òdòdó. Ohun tó ṣe pàtàkì jù lọ nínú ìrántí mi ẹni ìfẹ́ àti ìtọ́jú tí mo rí láti ọ̀dọ̀ àwọn òbí àti àwọn ènìyàn tó yí mi ká. Wọ́n kọ́ mi ní ìbáṣepọ̀, ìwà rere àti bí mo ṣe lè farada ìṣòro. Títí di òní, gbogbo ìrántí wọ̀nyí ń jẹ́ kó rọrùn fún mi láti rántí bí ibi tí mo ti wá kì ń ṣe pé mo yẹ ìdílé àti ìfẹ́ inú ìgbésí ayé.

Ní gbogbo ìgbà, mo máa ń lo ọwọ́ ọ̀tún fún ọ̀pọ̀ iṣẹ́ torí pé mo jẹ́ ẹni tí ó jẹ́ aláyọ̀pọ̀ sí ọwọ́ ọ̀tún. Bí ó tilẹ̀ jẹ́ pé ọwọ́ ọ̀sí tún wúlò, ọwọ́ ọ̀tún ni mo máa ń fi ṣe ohun tó ṣe pàtàkì jùlọ bí i kíkọ, fífi ohun mú tàbí fífi ohun rọra ṣe. Nígbà tí mo bá ń kọ tàbí ṣe iṣẹ́ ní ọ́fíìsì, ọwọ́ ọ̀tún mi máa ń jẹ́ ọwọ́ tó ṣàkóso torí pé mo ti gbèrò pé ó lè jẹ́ kí n ṣe iṣẹ́ náà ní ìrọ̀rùn, ó sì jẹ́ pé mo lè ṣe ohun pẹ̀lú ìṣọ́ra àti ìmọ̀lára. Ṣùgbọ́n ní àwọn àkókò mi, mo tún máa ń lo ọwọ́ ọ̀sì pẹ̀lú ìtẹ́lọ́rùn, pàápàá jùlọ nígbà tí mo bá ní nílò ìpamọ́ àtọkànwá tàbí nígbà tí mo bá fẹ́ ṣe ìṣàkóso àwọn ohun tó wà lẹ́ẹ̀gbẹ́ mi. Ọwọ́ ọ̀sì tún wúlò gan fún ìbáṣepọ̀ kí n lè fi ọwọ́ kan àwọn ohun mi láì jẹ́ kó rọrùn fún ọwọ́ ọ̀tún.